Mo mọ bí a ti ń pa ẹja dáradára torí láti ìgbà kékeré mi, n ìyá ti mú mi lọ sí odò. Èmi àti òbí mi la ti lọ jọ pa ẹja. Àtijọ́ ni mo dẹ̀ ti mọ̀ bí a ṣe ń pa ẹja dáradára. Inú mi dẹ̀ sì máa ń dùn láti mọ̀ láti kọ́.

Mo máa ń ṣe ètò email mi dáradára, kànjì rẹ̀ sì máa ń kún wọn sí oríṣiríṣi ọ̀nà. Tó bá ti jẹ́ àwọn ọdún tó jẹ́ pé ó di oníwòlò gidigidi, mo máa kọ́ wọn sí àwọn apá ibìkan. Tó bá jẹ́ ṣèjẹ́ eléyi tí ó ti jẹ́ kí ń dáhùn ni, mo máa kó o sí apá ibìkan náà.

Mo ní ọgbà sí ilé mi. Ọgbà mi sì fẹ̀ dáadáa. Nínú àwọn ọgbà mi, mo máa ń sin àwọn ohun ọ̀sìn oríṣiríṣi bíi ewúrẹ́, bíi ajá, bíi ẹran adìẹ, àwọn ohun ọ̀sìn bẹyẹn ṣá. Mo sì gbin oríṣiríṣi ẹ̀fọ́ sí inú rẹ̀